Ìbéèrè, ṣe o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ìpàdé lórí fóònù. Ó fún mi láyè láti bá àwọn ènìyàn púpọ̀ sọ̀rọ̀. Àgàgà àwọn tó jẹ́ wípé mo ti rí wọn tí pẹ́. Ìpàdé orí fóònù túbọ̀ máa ń fa ìrẹ́pọ̀ láàrín ọ̀rẹ́ sí ọ̀rẹ́ àti ẹbí. Nítorí náà ni mo ṣe fẹ́ràn láti máa ṣe àwọn ìpàdé orí fóònù.

Ìbéèrè báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́? Mo máa ń pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́, ṣùgbọ́n ó dìgbà tí bá rí pé mo ti yọ gbogbo owó tí mo nílò, mo ti yọ gbogbo àwọn tí mo nílò fún ara mi, fún ẹbí mi, ìgbà náà ni yóò tó kán ti ta àwọn ọ̀rẹ́ o. Ìgbà tí mo maá tó sọ wí pé iye báyìí, oun mo lè pín fún àwọn ọ̀rẹ́ mi. Àgàgà bó tilẹ̀ jẹ́ pé ẹ̀ẹ̀kan abẹ ẹ́ méejì lóṣù ni mo máa ń ṣe bẹ́ẹ̀.

Ìbéèrè ṣe o máa ń mu Ògùn lójoojúmọ́? Rárá o, èmi kì í mu Ògùn lójoojúmọ́ o. Èmi ò ní Ògùn ojoojúmọ́ tí mo máa ń lò yàtọ̀ sí ìgbà tí ó bá fẹ́ ṣe bí ẹni tí ó rẹ̀ mí díẹ̀ tàbí tí mo bá ń ṣe àìsàn. Àwọn ìgbà te mi máa ń lo Ògùn ni eléyi, mi ò kí ń máa sò lo Ògùn ni ójoojúmọ́

Ìbéèrè, ṣe o máa ń pa ohun ọ̀ṣọ́ sára? Bẹ́ẹ̀ni, mo fẹ́ran ohun ọ̀ṣọ́, ohun ọ̀ṣọ́ ara púpọ̀ púpọ̀. Nítorí náà, ti emi bá ti mura, pe mo fẹ́ jáde, kò sí ni kí n máa lo ohun ọ̀ṣọ́ sí ara títèmi. Tí n bá wà ní ilé ẹwẹ̀, mo máa ń lo ohun ọ̀ṣọ́ náà. Sugbọ́ǹ o kan lè máa pọ̀ tó bí i ti gbà tó jẹ́ wípé tó bá jẹ́ pé mo ń jáde ni. Mo fẹ́ran nǹkan asaralóge ohun ọ̀ṣọ́, ohun ọ̀ṣọ́ ara púpọ̀

Bẹ́ẹ̀rẹ̀, kí ni o máa ń wọ̀ nígbà tí o bá lọ sùn? Èmi kì í wọ aṣọ kankan tí bá lọ sùn. Mo kàn máa ń mú iro aṣọ láti fi, láti ró iro aṣọ, iro aṣọ ni mo máa ń ró. Aṣọ búrá mi ni màá fi bú ara tí mo bá ara ní orí ibùsùn. Èmi kì í wọ aṣọ sùn ju pé kí n ró ìró lọ torí ọkọ mi kò fẹ́ràn kí n máa wọ aṣọ sùn tí bá fẹ́ sùn mi. Alé.

Ìbeere so fẹ́ràn lọ sí etí òkun. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa lọ sí etí òkun, láti lọ máa ṣeré, láti lọ máa wo ohun mèremère tó wà ní ibẹ̀, láti lọ darapọ̀ mọ́ àwọn ènìyàn tó ń ṣeré ní etí òkun, àfi ìyẹ̀pẹ̀ etí òkun ṣeré. Gbogbo bí ojú mi ṣe rí, màá ṣe video rẹ̀ fún àwọn olólùfẹ́ mi láti fi ṣẹ àfihàn fún àwọn olólùfẹ́ mi lórí ayélujára àti àwọn ọ̀rẹ́ mi. Mo fẹ́ràn láti máa ṣeré ní etí òkun. Òògbé mi kì í wọ inú òkun mọ́.

Ìbéèrè báwo ni o ṣe máa ń kojú èdè náà kọ̀? Èmi máa ń kojú èdè náà kọ̀ ní ọ̀nà, ọ̀nà tí mo máa ń gbà kojú idena oko ni pé mo máa ń tètè n jí ní òwúrọ̀, láti tètè múra lọ síbi iṣẹ́ ojú mi kí ẹ, ọkọ̀ kí n má ba ṣe alápàdé sún kẹrẹ fà kẹrẹ ọkọ̀ ní ojú ọ̀nà, torí kí n má ba ṣe alápàdé, tí n bá ti e bá pàdé, yóò tètè, yóò tètè fàárọ ní ojú ọ̀nà. Nigbà tó bá jẹ́ pé mo ti tẹ kúrò ní ilé, so bí èmi ṣe máa ń kojú idè náà okọ́ ni yen.

Ìbéèrè, ṣe o mọ̀ bí a ti ń yá àwòrán? À, dáadáa. Mo mọ̀ bí a ti ń yá àwòrán, mo mọ̀ bí a ti ń fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀, mo mọ̀ bí a ṣe ti ń fi ṣe ya àwòrán, mo sì mọ̀ bí a ṣe fi ẹ̀rọ ayàwòrán ti ìgbàlódé, mo mọ̀ bí a ṣe fi ya àwòrán dáradára. Tí àwòrán yẹn yóò sì dùn ún wò lójú, tí yóò sì gùn régé. Mo mọ̀ n pa rẹ̀ dáadáa.

Ìbéèrè ṣe o máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ? Ẹ̀mi kì í sábà máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ. Àyàfi tó bá jẹ́ wípé kò ní pa àti tètè lọ ilé mi ní ara nìkan ni mo máa ń ṣe iṣẹ́ ju wákàtí lọ. Àti wípé tó bá jẹ́ wípé àkókò tí mo bá fi ṣiṣẹ́ ju wákàtí tó yẹ kí n fi ṣiṣẹ́ lọ, wọ́n máa fún mi ní òwo ẹ lọ́tọ̀. Tó bá ti jẹ́ wípé wọ́n máa fún mi ní òwú ẹ lọ́tọ̀ tí yóò sì ní pa àkókò tó yẹ kí n délé lára. Ìgbà yìí ni mo máa ń ṣe iṣẹ́ ju wákàtí lọ. Amọ̀ bí bá ti jẹ́ wípé yoo jẹ kí n pẹ́ délé débi wípé ilẹ ó máa ṣú kí n tó délé, èmi kì í gba iṣẹ́ tí ń ṣe ju wákàtí lọ láàyè.

Ìbéèrè: Kíni ó ma ń mú ọ rẹ́rìn? À, oríṣiríṣi nǹkan ni ó ma ń mú mi rẹ́rìn o. Pàápàá tí mo bá lọ sójúú sí ojú ayélujára tí n bá rí àwọn fídíò apanilẹ́rìn, mo má ń rẹ́rìn. Tàbí tí mo bá ka àwọn nǹkan tó lè múnú mi dùn tó lè jẹ́ kí n rẹ́rìn, mo má ń rẹ́rìn. Tí inú mi bá dùn, àgàgà, tí mo bá ń kọrin, mo má ń rẹ́rìn.

Ìbéèrè kí ni ó máa ń ṣe nígbà tí o bá sín? Ìgbà tí mo bá sín, mo máa farabalẹ̀ sín dáadáa ni. Ti n batí wá sín dáadáa tí mo di owo mo orí ti mọ́ sín dáadáa, màá wa sọ wípé, "à, ó ṣe Ọlọ́run, ó ṣe Ọlọ́run mi, ó ṣe Ọlọ́run mi." nkan tí mo máa ń ṣe nìyẹn tí màá ti, tí màá ti sín.